Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, òun ni ẹ̀bùn tó ní ìtumọ̀. Ẹ̀bùn tí wọ́n má a ní tí kò n ṣe ẹ̀bùn jíjẹ tó n máa jẹ tó n máa gbàgbẹ. Ẹ̀bùn tó n máa tọ́jú, tó n máa ní fún ìgbà púpọ̀ tó dẹ̀ máa ṣe àǹfààní fún wọn. Irú àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn nìyẹ́n.

Bẹ́ẹ̀ni, mo máà ń ka ìwé dáadáa. Mo jẹ́ ẹni tó ní ìfẹ́ sí ẹ̀kọ́, tí mo dẹ̀ máa ń ka ìwé mi gan torí pé mo gbé ẹ̀kọ́ sórí, mo dẹ̀ máa ń lọ ilé ẹ̀kọ́. Àmọ́ yàtọ̀ sí iyẹn, mo nífẹẹ láti máa ka ìwé torí pé ó máa ń, ó máa ń mú ìmọ̀ mi kún si, ó máa ń jẹ́ kí ìmọ̀ mi gbòòrò si, ó dẹ̀ máa ń jẹ́ kí, kí i jẹ́ ènìyàn tó, ó máa ń, ó máa ń jẹ́ kí n jẹ́ ènìyàn tó ní ìmọ̀, ó dẹ̀ máa ń increase worth mi as ènìyàn. Tori e mo se nifee si lati maa ka iwe, mo maan ka iwe daadaa.

Bẹ́ẹ̀ni, mo ní card iṣẹ́ àti ìgbà tí mo tii bẹ̀rẹ̀ iṣẹ́ ní company mi ni mo tii gba card iṣẹ́. Òun ni mo máa ń fi han àwọn ènìyàn, òun dẹ̀ ni ẹ̀rí pé mo ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tii mo ti ń ṣiṣẹ́ o tii pé tí mo ti bẹ̀rẹ̀ sí máa ń ṣiṣẹ́ ńbẹ̀ ni mo ti ní card iṣẹ́. Òun dẹ̀ ló máa ń fún mi ní àyè láti wọ ibi iṣẹ́ náà láì sí card iṣẹ́ mi, mi ní lè wọ ibi iṣẹ́. Mi dẹ̀ níí lè wá sí àdúgbò mi torí pé àwọn ọlọ́pà máa má béèrè fún. Tọ́n bá bérè ibi tí mo ti ń bọ̀ ní alẹ́. So fún ìdí èyí, mo ní card iṣẹ́, ó dẹ̀ ṣe kókó fún mi. Ó ṣe pàtàkì. Ó jẹ́ form of èyí táwọn ẹlẹ́dẹ̀ gẹ̀ẹ́sì máa ń pè ní identity. So bẹ́ẹ̀ ni, mo ní card iṣẹ́.

Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi ni, mo máa ń rí pé gbogbo nǹkan tí a fẹ́ jọ sọ̀rọ̀ lé lórí àti gbogbo nǹkan a fẹ́ tí mo fẹ́ tà fún oníbàárà mi pé gbogbo ẹ ni mo ṣe tó kalẹ̀. Torí pé mi ní ìfẹ́, mi fẹ́ nǹkan tí oníbàárà máa dé tí mà ṣẹ̀ṣẹ̀ máa prepare. Ò tí bá fẹ́ pàdé oníbàárà mi tí mo ṣe máa ń múra sílẹ̀ nìyẹn, màá ṣe tó gbogbo nǹkan tí màá nílò àti gbogbo nǹkan tí oníbàárà mi máa nílò. Màá rí pé gbogbo ibi tí a ti máa pàdé pé mo ti ṣe tó ibẹ̀ kalẹ̀, mo ti lọ ibẹ. Mo lọ bẹ̀ ṣáájú oníbàárà mi, mo rí pé ibẹ̀ jẹ́ ibi tí a ti le pàdé. Àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn láti múra sílẹ̀. Mo dẹ̀ máa ń rí pé ẹmí náà mo gbàdúrà, mo dẹ̀ kọ ara mi, mo tún àwọn nǹkan tí a fẹ́ jọ sọ àti àwọn nǹkan tí màá sọ, mo tún ka, mo dẹ̀ kọ ara mi náà. Ẹmí náà máa prepare. Màá rí pé mo múra dáadáa. Tí mo ṣe máa ń múra sílẹ̀ nìyẹn láti pàdé oníbàárà mi.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Oluwapẹ̀lúmi Ajíbáyé. Mo dẹ̀ mọ ìtunmọ̀ rẹ̀. Ìtumọ̀ Oluwapẹ̀lúmi ni wípé, Oluwa pẹ̀lú mi, ó ti túmọ̀ rẹ̀. Oluwa, ó pẹ̀lú mi. Olúwa máa wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Ìtumọ̀ rẹ̀ nìyẹn. Ó ní èdè gẹ̀ẹ́sì ó tún mọ̀ sí Emmanuel, God be with me àbí God with me. Ìtumọ̀ orúkọ kejì mi dẹ̀ ni orúkọ bàbá mi Ajíbáyé. Ó ní wípé aji ba ayé. Ni èdè gẹ̀ẹ́sì ó tún mọ̀ sí wípé we wake up to meet the world. You know we wake up and meet the world. Ajíbáyé, Ajíbáyé. Ìtumọ̀ orúkọ mi nìyẹn. Mo dẹ̀ mọ ìtumọ̀ orúkọ mi torí pé mo jẹ́ ọmọlúàbí tó mọ èdè màmá rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Ọkùnrin ni mí, mo jẹ ní irungbọ̀n, àmọ́ ó ṣẹ̀ṣẹ̀ n wú ni. Òun ni àwọn Yorùbá máa ń pè ní irungbọ̀n ṣwẹ́ṣwẹ́, nítorí pé kò tíì dàgbà dáadáa, kò dẹ́ tíì pọ̀. Àmọ́ mo ní irungbọ̀n, irungbọ̀n ṣwẹ́ṣwẹ́, irungbọ̀n ṣi ni. Mo dẹ̀ nífẹ̀ẹ́ sí irungbọ̀n, mo fẹ́ràn irungbọ̀n. Mo dẹ̀ máa fẹ́ ní irungbọ̀n tó pọ̀ síi, ní ọjọ́ iwájú. Kò ṣe kó pọ̀ púpọ̀ bíi ti àfá àbí ti imaamu, àmọ́ kó, kó wú, kó pọ̀ díẹ̀. Mo fẹ́ràn irungbọ̀n, mo dẹ̀ ní irungbọ̀n.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Mo ní ajá, mo ní ajá méjì, àwọn ajá tí mo fẹ́ràn gan. Mo ní olóńgbò, mo ní olóńgbò kan tó fẹ́ràn mílik tí mo dẹ̀ fẹ́ràn. O má ń ṣe àyẹ̀wò mi ní gbogbo ìgbà. Wọ́n dẹ̀ máa rí pé àwọn ṣàbò lórí mi. Mo fẹ́ràn wọn. Mo dẹ̀ ní ẹyẹ kan, mo ní ayékòótọ́ ẹyokan. Àwọn ẹranko ọ̀sìn mi nìyẹn. Mo ní àwọn adyìẹ náà lóríṣiiríṣii tí mo má ń sin, tí mo ń sin, tí mo ń bọ́ wọn. Àwọn wà nínú keeji àmọ́ àwọn ẹranko ọ̀sìn mi gangan ni ajá mi, olóńgbò mi, ayékòótọ́ mi àti àwọn adìyẹ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Àwọn tí wọ́n bá mi ṣiṣẹ́ àbí tó bá bá mi ṣiṣẹ́, tó bá dé ṣíṣe dáadáa, àwọn tó ń ṣiṣẹ́ dáadáa mo máa ń fún wọn ní owó àfikún láti tún encourage wọn láti jẹ́ ki wọn máa ṣiṣẹ́ dáadáa sí i. Ọ̀wọ̀ jẹ́ nǹkan tó máa ń múnú àwọn èèyàn dùn. Kò sí ẹni tí ó nífẹ́ owó. Àmọ́ àwọn tó bá ṣiṣẹ́ fún mi tó bá dé ṣíṣe wọn dáadáa, mo máa ń fún wọn ní owó àfikún láti jẹ́ ki wọn tún ṣe dáadáa sí i. Kọ tún máa ṣe dáadáa sí i. Ó dá kí òṣìṣẹ́ máa ṣe dáadáa. Ni bẹ́ẹ̀ ni mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún láti múnú wọn dùn láti jẹ́ ki wọn máa ṣe kọ ṣiṣẹ́ dáadáa ko tún ṣe dáadáa sí i.

Àwọn ìdojúkọ kan tí ó wà ní ibi iṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ní wípé kò sí, kò sí ifẹ̀, kò sí ifẹ̀, kò sí ìṣọ̀kan, gbogbo èèyàn ń se àdáṣe, gbogbo èèyàn ni ó fẹ́, ló fẹ́ tu ọ̀gá lójú, gbogbo èèyàn ló fẹ́ owó àfikún. Fún di ẹ́ yi gbogbo èèyàn ń se nǹkan wọn lọ́tọ́tọ́, kò sí ifẹ̀, kò sí ìṣọ̀kan. Ó dẹ̀ jẹ́ ìdojúkọ ńlá torí pé ìgbà mí gẹ́gẹ́ bí èèyàn tuntun ní ibi iṣẹ́, èèyàn máa ń, èèyàn máa ń nílò èèyàn láti bèrè, láti bèrèbèrè lọ́wọ́. Àmọ́ torí pé gbogbo èèyàn ń se àdáṣe, gbogbo èèyàn kò sí ifẹ̀, tí èèyàn bá bèrèbèrè kò sí ẹni tó máa dáhùn. So ara wo ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni kò sí ifẹ̀, kò sí ìṣọ̀kan.

Rárá, mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀. Mo gbàgbọ́ ni nínú Olúwa, Kristẹni ni mi. Kristẹni ni mi òun dè ni ibẹ̀ ni ìgbàgbọ́ mi wà. Mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀. Iye táwọn olóyìn bon pé ní traditional belief. Mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀. Kò ń ṣe nǹkan tí, kò ń ṣe ìlànà tí wọ́n bí mi sí, kò dẹ̀ ń ṣe ìlànà tí wọ́n tọ́ mi nínú. Ìlànà Olúwa ni wọ́n bí mi sí, ìlànà Jésù Kristi, ìlànà Kristẹni. Fún ìdí èyí mi mọ ìgbàgbọ́, mi mọ ẹ̀sìn àtọwọ́dọ̀, mi ò dẹ̀ gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe yoga dáadáa. Mo máà ń ṣe yoga ní ìparí ọ̀sẹ̀, ní ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀. Ní ìjọ́ àìkú mo máà ń ṣe yoga dáadáa àti ìjọ́ àbámẹ́ta. Àbámẹ́ta àti àìkú mo máà ń ṣe yoga. Ní ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta, fún wákàtí méjì sí wákàtí mẹ́ta mo máà ń ṣe yoga. Ó jẹ́ nǹkan, ó je exercise tó máà ń fi ara mi balẹ̀, tó máà ń fọkanmi balẹ̀, tó dé máà ń pa ìrònú mi rẹ, ó dé máà ń tún bá mi clear orí mi. Ó jẹ́ nǹkan tó da fún ara mi, ó dé da fún ẹ̀mí mi. Mo máà ń ṣe yoga dáadáa.

Rárá, mi kì í wọ aago ọwọ́. Mi kì í wọ aago ọwọ́. Mo kò n ṣe nǹkan tí mo to mọ̀ mí lára. Kò de nṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Mo, mo máa ń wọ aago lórí ẹ̀rọ ayárabíàṣá mi, lórí fóònù mi. Ìbẹ̀ mo ti máa ń wọ aago. Fóònù mi dẹ̀ máa ń wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà àti lọ́pọ̀ ìgbà. Mo kò mọ̀ mí lára láti máa wọ aago ní aago ọwọ́. Kò de mí mọ̀ mí lára láti máa wọ aago ọwọ́ náà. Mi ò dẹ̀ ní aago ọwọ́. Fún idí ẹ̀yìí, mi kì í wọ aago ọwọ́

Àwọn tí mo fẹ́ràn jù náà ni àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí mo fẹ́ràn jù niyẹn. Mo fẹ́ràn ìyá mi, mo fẹ́ràn ẹ̀gbọ́n mi, mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi àti àwọn oníbàárà mi. Àwọn tí mo fẹ́ràn jù niyẹn torí pé àwọn ni àwọn èèyàn tó ṣe pàtàkì jù ní ayé mi, tí wọ́n ti sepu ayé mi títí dé ipò tí mo wà yìí. Àwọn làwọn èèyàn tí mo lè dára lé, tí mo lè gbó jù lé, tí mo lè gbọ́kàn lé, tó n dẹ́ ti wà kọ́lọ̀ mi, tó n dẹ́ tún máa maa wà pelu mi. Ìyá mi, ẹ̀gbọ́n mi, àwọn ọ̀rẹ́ mi àtàwọn oníbàárà mi tí, tí wọ́n ń jẹ́ kí n rí, tí wọ́n ń jẹ́ kí n rí nǹkan ṣe, tí wọ́n ń jẹ́ kí n rí owó lò, tí wọ́n ń jẹ́ kí n rí owó make. Àwọn èèyàn tí mo fẹ́ràn jù ni ẹ.

Akoko mẹ́sàn sí akoko mẹ́jọ sí akoko mẹ́sàn ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Tí aago yìí bá ti, tí akoko yìí bá ti kọjá mi kì í jẹ oúnjẹ alẹ́ mọ́. Tórí kó le, kó máa, kó lè digest akoko tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ nìyẹn. Mo dẹ̀ máa ń sùn ní ago, ago mẹ́sàn sí ago mẹ́wàá. Mo dẹ̀ máa ń sùn ní ago mẹ́wàá, ago mẹ́wàá ni mo máa ń sùn. Ago mẹ́sàn sí ago mẹ́wàá. Mo máa ń rí pé mo jẹ ní ago mẹ́jọ sí ago mẹ́sàn. Ago tí mo máa ń jẹun nìyẹn. Ago tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ nìyẹn. Mi ò tẹ̀ kí ń jẹ oúnjẹ tí tó pọ̀ ní alẹ́. Oúnjẹ díẹ̀ mo máa ń jẹ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Mo máa ń ka ìwé dáadáa, mo dẹ̀ jẹ́ ẹni tíì mo máa ń ka ọ̀pọ̀lọpọ̀ ìwé lórí òògùn, lórí medicine. Mo dẹ̀ jẹ́ ẹni tó ń practice medicine náà. Fún idi eyìí mo mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkoko dáadáa. Mo ti ṣe ọ̀pọ̀ ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn èèyàn tó ṣè ṣe rí, tó dẹ jẹ́, tó jẹ́ success tó, tó gba ẹ̀mí wọn là, tó dẹ̀ jẹ́ ìrànwọ́ púpọ̀ fún wọn kí wọ́n to rí dókítà. So mo mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ dáadáa. Mo kọ̀ ọ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, mo dẹ̀ máa ń ṣe é fún àwọn èèyàn. Ó jẹ́ nǹkan tí mo gbàgbọ́ wípé ó yẹ kí gbogbo èèyàn mọ̀ ṣe torí pé nǹkan kínkan lè ṣẹlẹ̀ ní ìgbàkígbà. So bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́.

Rárá, rárá mi ní àwòrán kankan sára. Mi ya àwòrán kankan sára. Kò ń se ǹkan tí mo nífẹ̀ẹ́ sí, kò dé ń ṣe ǹkan tí mo rí bí ǹkan tó bójú mú. Mi ò ya àwòrán kankan sára torí pé fún ìdí kan ni pé kò bá ẹ̀sìn mi mu. Kò dẹ̀ bá ibi tí mo ti wà, kò bá mu. Kò ń ṣe ǹkan tí ó yẹ kí a rí lára ọmọlúàbí. Ìdí kejì ni wípé mo jẹ́ universal donor, Blood type Ó, eje mi ó je eje tí mo lè fún orisirisi èèyàn. Fún idí eyìí tí m bá ya àwòrán sára, mi ní lè fún èèyàn púpọ̀ ní ẹ̀jẹ̀ mi mọ́, mi ní lè fún èèyàn lẹ́jẹ̀ mi mọ́. Mo dé gbàgbọ́ wípé torípé mo ní privilege láti fún gbogbo èèyàn lẹ́jẹ̀ mi. Ó je nkan ti ó ye kí ń dí mú torípé mo lè fi gba èmi là ní anytime torí ẹ ní mi ṣe ya àwòrán. Ìdí kejì tí mi ṣe ya àwòrán kankan sára níyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo ní oríṣiríṣi aṣọ òtútù tí mo máa ń wọ̀ tí, tí ìgbà òjò bá ti dé àbí tí òtútù bá mú. Mo ní oríṣiríṣi aṣọ òtútù. Mo ní ńlá, mo ní èédí ó tó nípọn. Mo dẹ̀ ní húùdì. Ètà olóyìnbó n pè ni húùdì. Mo ní ètà olóyinbọn pẹ́ ni kàdígàn. Oríṣiríṣi aṣọ òtútù ni mo ní tí mo, tí mo máa ń wọ̀ tí òtútù bá ti mú láti ṣàbò fún ara mi kí òtútù má bá mú mi jù. So bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù.

Nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni wípé tí bá, àṣálẹ́ ni mo máa ń dé sí ilé padà láti ibi iṣẹ́. Nǹkan tí mo dẹ̀ máa ń ṣe ni mo máa ń wẹ̀. Nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe níyẹn. Ni àṣálẹ́ mo máa ń wẹ̀, mo máa ń fọ eyín mi. Mo dẹ̀ máa rí pé mo ṣe yoga. Ni àṣálẹ́ mo má a ń ṣe yoga. Tí màá dẹ̀ ti ṣe yoga tán, mo máa ń sùn, tí màá ti jì. Tí n bàá ti jí láti ojú irun, mo máa ń jẹun. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ níyẹn. Mo dẹ̀ máa ń kàwé náà ni àṣálẹ́. Nítorí pé mo nífẹ̀ẹ́ sí ohun tó máa ń yọ ní àṣálẹ́, mo máa ń jáde láti lórí, mo dẹ̀ máa ń kàwé.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin ní ọdún méjì sẹ́yìn, ó ti pẹ́ tí mo kẹ́yìn lọ sí ibi orin, torí pé m i ti ráyè. Mo ti, mo ti busy gan pẹ̀lú iṣẹ́ ní àti ìgbàyẹn. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin ní ọdún méjì sẹ́yìn, mo lọ sí ibi orin olórin tó n pè ní Alabi Pasuma. Ní ọdún méjì sẹ́yìn ní Èkó hotel ibẹ̀ mo lọ. Àti ìgbà yẹn mi dẹ̀ tí ì lọ sí ibi orin mi. Mo dẹ̀ gbádùn ẹ nígbà tí mo lọ. Mo gbádùn ẹ̀ gan. Mo ní oríṣiríṣi àwọn ènìyàn tí mo pàdé níbẹ̀. Mo jẹ oríṣiríṣi oúnjẹ. Mo dẹ̀ gbádùn orin ẹ. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin ní yẹn ọdún méjì sẹ́yìn.

Ètò ìdárayá mi o, o ní ìtẹ̀síwájú gan, o dé dára púpọ̀ torí pé mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ìdárayá. Mo máa ń lọ sí gym ní ọ̀sọ̀ọ̀sẹ̀, mo máa ń lọ sí gym, mo ní gym membership. Mo máa ń lọ sí gym, mo máa ń rí pé mo se oríṣìíríṣìí ìdárayára, ìdárayá torí pé ó da fára mi. Ètò ìdárayá mi o standard, o wà dáadáa. Mo ní gym membership, mo dè máa lọ sí gym ibẹ̀ mo ti máa ń se ìdárayára, ìdárayá dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ma ń bèrè ọ̀nà lọ́wọ́ o àwọn ènìyàn dáadáa. Tí n bá wà ní àdúgbò tí mi dé rí àbí tí mi mọ̀ àbí tí mo bá ń lọ síbi tí mo ti gbàgbé tí mi mọ̀ ọ̀nà mọ, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Torí pé á bèrè ọ̀nà kì í ṣìnà. Mi ń dẹ́ kí ń jẹ́ kí ìgbéraga jẹ́ kí má bèrè ọ̀nà. Gbogbo ìgbà ni mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Tí mbá ti lọ síbi tí mi mọ̀ dáadáa àbí àdúgbò tí mi gbérí, mo ma ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí n má ba à ṣìnà. Ó jẹ́ nǹkan tí mo gbàgbọ́ pé gbogbo ènìyàn yẹ kó má a ṣe. Ó yẹ kí gbogbo ẹni yàn má bèrè ọ̀nà, tó bá ti mọ̀ ọ̀nà kó má ba à sọ̀nú. Ó dẹ́ ṣe kókó. So bẹ́ẹ̀ni mo má ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun àbí etíkun. Mo fẹ́ràn láti má a lọ sí etí òkun. Ó jẹ́ view tó ní oríṣiríṣi satisfaction. Tí n bá, tí n bá lọ sí etí òkun, mo má a ń dúró síwájú mo dẹ̀ máa ń wo bí òkun ṣe tó ṣe ń mí, tó ṣe ń lọ, tó ṣe ń bọ̀. Mo fẹ́ràn láti má a lọ sí etí òkun dáadáa. Ìgbà tí mo dẹ̀ lọ sí etí òkun gbẹ̀yìn, òun ni ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, kò tí pẹ́ jù. Ẹ́mí mo fẹ́ràn láti má a lọ sí etí òkun, etíkun, etíkun tí mo dẹ̀ lọ òun ni eyi tí ó wà ní Èkó. Etíkun tó wà lékò ni mo lọ. Mo fẹ́ràn láti má a lọ sí etí òkun.

Bẹ́ẹ̀ni, mo, mo jẹ́ ènìyàn tó má n ṣe ìmútótó ǹkan. Fún ìdí èyí, mo má n pa àwọ̀ fáìlì mi pamọ́ dáadáa. Gẹ́gẹ́ bí àwọn àgàgà àwọ̀nfáìlì tó bá jẹ́ àwọn fáìlì tó ṣe pàtàkì, àwọn etí kò gbọdọ̀ sọnù. Mo má n pa wọ́n mọ dáadáa. Mo má n pa àwọ̀n fáìlì mímọ ní ẹ ní ọwọ́ mi àbí ní báǹkì. Mo dẹ̀ má n pa àwọ̀ fáìlì mímọ sí orí afẹ́fẹ́, sí orí ẹ̀rọ ayárabíàṣá mi. Àmọ́ mo má n rí pé gbogbo ọ̀nà tí mo bá gbà tí mo bá gbà fi pa fáìlì mímọ, mo má n rí pé ó jẹ́ ọ̀nà tí ó wà secure, mo má n pa fáìlì mímọ dáadáa.

Tí mo ṣe máà ń yan àwọn alágbàṣiṣẹ́pọ̀ níwípé mo máa ń wo ìwà wọ́n àti àwọn tí àwọn náà ti bá ṣépọ̀ rí. Mo dẹ̀ máa wo tó ṣe igbẹ̀yìn ìbáṣepọ̀ tí àwọn náà ti ní rí. Àwọn nǹkan tí mo máa ń wò ní yen, tí mo si fi máa ń yan alágbàṣiṣẹ́pọ̀. Máa wo irú èèyàn tó jẹ́ ìwà wọn, bóyá ó jẹ́ èèyàn gidi, bóyá ó jẹ́ èèyàn ọmọlúàbí, bóyá ó jẹ́ ènìyàn tí àwọn ènìyàn lè yàn, táwọn ènìyàn nífẹ̀ẹ́ sí. Tí bà tí wo yẹn tán, màá wo àwọ̀ tó ti bá, táwọn náà ti bá ṣe àjọṣepọ̀ rí. Màá wo nǹkan tó gbéyin e, bóyá ó end dáadáa àbí kò end dáadáa. Àwọn nǹkan tí mo máa ń wò níẹ̀ tí mo máa fi ń yan alágbàṣiṣẹ́pọ̀. Mo dẹ̀ máa ń gbàdúrà náà, màá gbàdúrà sí ọlọ́run fún direction, fún ìtọ́nà láti yan alágbàṣiṣẹ́pọ̀.

Irú ìbọ́sẹ́ tí mo fẹ́ràn wọ̀, tí mo fẹ́ràn láti wọ̀ ò ní ìbọ́sẹ́ tó gùn, tó má bo gbogbo ẹsẹ mi dé orí ẹkún mi. Àwọn ìbọ́sẹ́ gígùn àti ìbọ́sẹ́ ti ihò ewu tó ti ki tó nípọn, tí ó ní òwú púpọ̀ lára torí òtútù, tó tútù máa ba tètè máa wọ ẹsẹ mi. Ìbọ́sẹ́ tó ní òwú púpọ̀ lára tọ́ fi òwú ṣe tó dẹ́ gun dáadáa tó gun torí ẹkún mi. Àwọn ìbọ́sẹ́ tí mo máa n fẹ́ràn láti wọ̀ nìyẹn, àwọn ìbọ́sẹ́ tó gùn tó dẹ̀ ní òwú púpọ̀ lára tó le withstand òtútù. Àwọn ìbọ́sẹ́ tí mo máa n fẹ́ràn láti wọ̀ nìyẹn.

Mo máa ń tọrọ àforíjìn pẹ̀lú ìrẹ̀lẹ̀. Mo máa ń tọrọ àforíjìn tirelẹ̀ tirelẹ̀. Bí mo ṣe máa ń tọrọ àforíjìn niyẹ̀n tí n bá ti ṣẹ́ ẹniyan tí mo dẹ̀ mọ̀ pe mo ṣe ẹni yìí, mo tí mo mọ̀ pe mo nílò láti tọrọ àforíjìn. Mo máa ń ri n nu ọkàn mi pé mo, mo, mo ń tọrọ, mo máa ń tọrọ àforíjìn láti inú ọkàn mi. Mo máa rí pé àti inú ọkàn mi ló ti wá. Mo máa ń ní ìrẹ̀lẹ̀, mo dẹ̀ máa ń, mo máa ń rí dájú wipé mo admit pé mo ṣe nǹkan tí ó dà. Mo dẹ̀ máa fi ìrẹ̀lẹ̀ àti tọkàntọkàn mi àti inú ọkàn mi mo ti máa ń tọrọ àforíjìn. Bí mo ṣe máa ń tọrọ àforíjìn niyen.

Nǹkan tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, òun ni orin fújì. Mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí orin fújì gan. Tí mo bá wà nínú ọkọ̀, orin fújì ni mo máa ń gbọ́, òun ni mo máa ń play nínú ọkọ̀, òun ni mo máa ń gbọ́ ní gbogbo ìgbà. Àwọn olórin fújì kan tí mo nífẹ̀ẹ́ sí, tí mo máa ń gbọ́ wọn dáadáa ni àwọn olórin bíi Osupa, Alabi Pasuma, K1 The Ultimate. Àwọn olórin fújì tí mo máa ń gbọ́ nínú ọkọ̀ mi nìyẹn àti lórí radio náà. Tí mo bá wà nínú ọkọ̀, àwọn orin fújì ni mo máa ń gbọ́.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan. Oúnjẹ yìí ni ìgbín. Àwọn tó máa ń ṣe ìgbín, tó máa ń jẹ ìgbín. Mí ì lè jẹ ìgbín àbí ohun tó bá ń yọ̀ bí ìgbín ẹ́hìn bí i, èyí tó ń pè ní catfish, ẹ̀ja ẹrọ̀. Mí ì lè jẹ ìgbín àti ẹ̀ja ẹrọ̀. Mo ní àìsàn ìkórìíra sí ìgbín àti ẹ̀ja ẹrọ̀. Fún dí eyìí, mí kì í jẹ wọ́n. Rárá, sébí tí n bá jẹ wọ́n, màá ṣàìsàn, máa dẹ́ bìi gan. So, mo ní àìsàn ìkórìíra fún ìgbín àti ẹ̀ja ẹrọ̀.

Rárá, mi kì í wọ ìbọ̀wọ̀. Mi kì í wọ ìbọ̀wọ̀ ní gbogbo ìgbà. Mi n de kì í wò jáde àfí tí n bá fẹ́ ṣe iṣẹ́, bóyá mo fẹ́ fọ abọ́ ni mo máa wọ ìbọ̀wọ̀ kí ọwọ́ mi àti èékánná mi kó má ba dẹ́tì, kó dẹ́ má ba change colour. Óun ni mo máa wọ ìbọ̀wọ̀ tí n bá fẹ́ fọ abọ́ àbí tí n bá fẹ ṣe iṣẹ́ míràn, tí mi fẹ́ kí, tí mi fẹ́ ṣe òwọ́ mi lẹ́sẹ́ nìkan ni mo máa ń wọ ìbọ̀wọ́. Àmọ́ tí àwọn ìdí tí mo dárúkọ yìí tí ò bá síńbẹ̀, mi ò kì í wọ ìbọ̀wọ́.

Irú bàtà tí mo máà ń wọ̀ òun ni bàtà tó pẹ̀ ní palm tí awọ̀n tó máa ń ṣe bàtà máa ń ṣe, tó máa ní sọ́ọ̀lù tó thick tí ìtẹ̀lẹ̀ rẹ̀ máa ń tó máa ní agbára tó máa ń le. Irú bàtà tí mo máa ń wọ̀ ní, torí pé ibi tí mò ń gbé ó jẹ́ ibi tí ó ní oríṣìíríṣìí ǹkan ní lẹ́ńlẹ̀ ó dẹ̀ ní òkúta pọ̀ ní lẹ́ńlẹ̀. So ìdí tí mo ti máa ń wọ bàtà ẹni ni torí pé ìtẹ̀lẹ̀ ẹ ó ó strong ó le kò ní jẹ́ kí awọ̀n ǹkan tó wà nílẹ̀ kó gun mi ní ẹsẹ̀. Irú bàtà tí mo máa ń wọ̀ ní, bàtà palm tó ní ìtẹ̀lẹ̀ tó le.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Mo ní ọgbà ńlá ní ilé mi tí mo máa ń gbin nǹkan sí. Mo máa ń gbin oríṣiríṣi nǹkan oúnjẹ sí. Mo gbin iṣu síbẹ̀, mo gbin ọ̀gẹ̀dẹ̀ síbẹ̀, mo gbin ilá síbẹ̀, mo gbin oríṣiríṣi èso náà síbẹ̀ àti àwọn nǹkan jíjẹ tí mo máa ń jẹ fúnra mi. Gbogbo ẹ̀ ni mo gbin sí inú ọgbà mi mo dà máa ń tọ́jú ọgbà mi dáadáa. Mo máa ń rí pé mo gé koríko kúrò n bẹ̀ mi kì n jẹ́ kí koríko wu n bẹ̀. Mo dẹ̀ máa rí pé gbogbo nǹkan tí mo gbin, nǹkan tí jíjẹ ni tó dẹ̀ máa ń tètè hù. Àwọn nǹkan bíi iṣu, bí iṣu, ata, tòmátò àwọn nǹkan tí mo máa ń gbin nìyẹn nínú ọgbà mi. So bẹ́ẹ̀ ni, mo ní ọgbà.

Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀. Etí mi máa ń gbọ́ ǹkan dáadáa. Oóóó ṣharp o dé dàrá. Mi kì í lò ohun tí wọ́n ma fi ń jẹ́ kí etí gbọ́ran dáadáa tóri pe etí mi dára. O maa ń gbọ́ran dáadáa, ó dẹ́ nṣiṣẹ́ dáadáa àti kékeré ni etí mi ti dára. Kò sí ìgbà tí mo ní wàhálà pẹ̀lú etí mi rí àbí gbígbọ́ mi rí. Etí mi méjèèjì ngbọ́ ǹkan dáadáa àwon méjèèjì dé dàrá. Mi dẹ̀ ní, mi ní iṣsue pẹ̀lú wọn rí. Mi, kò sí ìgbà kankan tí etí mi ò dára àti ilẹ̀ ni etí mi ti dára. Fun idi ẹ́yi máa ní bẹ́ẹ̀ ni, etí mi dára.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dọ́kítà òun ni ọdún kan sẹ́yìn, òun ni mo kẹ́yìn lọ rí dọ́kítà. Ìgbà yẹn mo ní malaria, òun ni mo lọ sí hospital, mo dẹ rí dọ́kítà àti ìgbà yẹn tí ara mi ti dápẹ́ pé ti ára mi ti wà dáadáa àti ìgbà tí mo ti borí àìsàn yẹn, mi n ti lọ rí dọ́kítà láti ìgbà yẹn nítorí pé mi ti n tí niidi láti lọ rí dọ́kítà. Ọlọ́run dẹ̀ má jẹ́ kó wá bẹ. So ìgbà tí mo kẹ́yìn lọ rí dọ́kítà òun ni ọdún kan sẹ́yìn nígbà tí mo ní malaria.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ dáadáa. Ibi iṣẹ́ mi coffee maker wà ń bẹ, coffee stand. A ní coffee instant coffee fún gbogbo òṣìṣẹ́. Fún Idi eyi, mo máa ń mu coffee dáadáa. Gbogbo òṣìṣẹ́ dẹ̀ máa ń mu kí ara wa lè dà pépé, kí a lè ní okun, kí a lè wá motivated. So, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, mo máa ń mu lé, mo dẹ̀ máa ń mu ibi iṣẹ́. Ó máa ń jẹ́ kí ojú mi là, máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ dáadáa, ó dẹ̀ máa ń jẹ́ kí ọpọlọ mi náà là.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, àti èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé àti èèyàn tí ó ti pẹ́ bẹ́ẹ̀, gbogbo wọ́n ni mo mọ̀ nítorí pé mo ti pẹ́ gan láàrín àdúgbò mi, kódà àdúgbò mi ni wọ́n bí mi sí. So, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, àwọn aládùúgbò mi sì mọ̀ mí dáadáa. Ọ̀rẹ́ ni wa, a ní ìfẹ́, ìfẹ́ wà láàrin gbogbo wa ní àdúgbò mi. A dẹ̀ ní ìṣọ̀kan, a máa ń bá ara wa sọ̀rọ̀, a máa ń bá ara wa ṣé, a dẹ̀ máa pín nǹkan láàrin ara wa. So mo mọ àwọn aládùúgbò mi dáadáa.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn oúnnà ni Real Madrid. Real Madrid. Ẹgbẹ́, ẹgbẹ́ football tí ó wà ní ìlú Spain ní Madrid nílùú Spain. Wọ́n ni ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù Real Madrid. Mo dẹ̀ ti fẹ́ràn wọ́n láti ilé torípé ọmọ bọ́ gbá gan. Fún mi, àwọn ni best. Àwọn lọmọ bọ́ gbá jù ní football. Àwọn ni team tó jẹ́ best team ní football. Àwọn ni best team. Àwọn ni team tó jẹ́ best ní eré àfẹsẹ̀gbá, nínú eré àfẹsẹ̀gbá. To ẹ́ mú ni bimo ṣe like wọ́n. Àwọn ni ẹgbẹ́ tí mo nífẹsí jù ní eré ìdárayá.

Èdè kan tí mo fẹ́ kọ́, àwọn èdè tí mo fẹ́ kọ́ ọ̀ pọ̀, kì n ṣe èdè kan nìkan mo fẹ́ kọ́. Àwọn èdè tí mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ Spanish, mo fẹ́ kọ́ Dutch, mo fẹ́ kọ́ Latin, mo fẹ́ kọ́ French, mo fẹ́ kọ́ Español, mo fẹ́ kọ́. Portuguese, mo fẹ́ kọ́ Japanese, mo fẹ́ kọ́ Korean, mo fẹ́ kọ́ Mandarin, ìyẹ Chinese. Àwọn èdè tí mo fẹ́ kọ́ nìyẹn o to méje sí mẹ́jọ. Tí mo bá kọ́ gbogbo èdè, tí mo bá mọ̀ gbogbo èdè, inú mi máa dùn gan, màá dẹ̀ jẹ́ ẹni tó máa ní confidence nínú ara mi gan-an ju tí tẹ̀hìn wá lọ. Àwọn èdè tí mo fẹ́ kọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù torípé ó, ó, ó máa ń yára, ó dẹ́ wá mọ́ convenient, kò wá stressful, kò nira láti ṣe, ó jẹ́ ǹkan tó rọrùn láti ṣe, èèyàn dẹ́ lè ṣe níbi kíbi tó bá wà. Torí ẹ́ mu ṣe fẹ́ran ìpàdé ní orí fóònù, ó dára fún gbogbo ènìyàn, gbogbo ènìyàn dẹ́ lè, gbogbo ènìyàn lè wọlé láìsí pé wọn kúrò níbi tó wà. Ó jẹ́ ǹkan tó rọrùn fún gbogbo ènìyàn, ó dẹ́ má wá, ó máa wà mọ́ productive, wọ́n máa wà mọ́ productive torí ẹ́ mu ṣe fẹ́ran ẹ̀. So bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù.

Rárá, mi ì fẹ́ràn ojíjò. Mi mọ bí a se jó. Mi n ṣe eeyàn ti o. O jẹ́ òníjò àbí eni tí o mọ bí a se jó. Mi mọ bí a se jó. Mi dẹ̀ fẹ́ràn jíjó. Mo kọ̀. Àmọ́ mo fẹ́ràn láti máa wo ijó àti àwọn tó mọ̀, àti àwọn tó mọ̀ bi won se jó. Àmọ́ mi fẹ́ràn jíjó. Mi dẹ̀ kí n jó fúnra mi. Ìdí ni wípé ijó mọ̀ mi lára. Kò dẹ̀ ṣe ẹni tó kọ̀ mi bi won se jó nígbàtí mo n dàgbà. So nísin tí mo ti dàgbà, mi fẹ́ràn ojíjò àfi àmọ́ mo fẹ́ràn àwọn tó n jó. Mo dẹ̀ fẹ́ràn kí n máa wo ijó.

Mi ni ìgbà tí mo máa ń gé irun mi. Ìgbà tí irun mi bá ti kún, tí mo bá dẹ̀ lọ́wọ́ lọ́wọ́, òun ni mo máa ń gé irun mi. Mi kì í mi ní ìgbà tí mo máa ń gé irun mi. Kò sí ìgbà pàtó tí mo máa ń gé irun mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí irun mi bá ti kún ni mo máa ń gé. Tí mo bá jẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ni mo máa ń gé. Irun mi dẹ̀ máa ń kún ní within ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta ni irun mi máa ń kún. Bí ó bá jẹ́ tí kún bẹ́yẹn, tí n bá lọ́wọ́ lọ́wọ́, mo máa lọ gé. Tí ìgbà mo máa ń gé irun mi nìyẹn. Mo de láìkí kí n máa gé irun mi wálẹ̀. Ti mo se máa ń gé irun mi nìyẹn. Ìgbà tí mo dẹ máa ń gé irun mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúwọ̀n software mi. Mo máa ń ṣe dáadáa, mo ma ń ṣe ní ọpọ ìgbà. Ní gbogbo ìgbà ni mo máa ń ṣe ìmúdójúwọ̀n software mi. Torí pé tí mibá ṣé, ó máa jẹ́ kí software mi kó má yára, ó máa jẹ́ kó slow, kò ní jẹ́ kó yára, kò dẹ́ni jẹ́ kó ṣiṣẹ́ bó ti yẹ kó ṣíṣẹ, kò ní jẹ́ kó ṣíṣẹ dáadáa. Mi ní gbádùn ẹ tọ torí ẹni ní, ní ọpọ ìgbà, mo máa ń ṣe dédé, mo máa ń ṣe ìmúdójúwọ̀n software mi dédé torí pé ó jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀ máa ṣe kí software yẹn náà kò lè jẹ, kò lè wà ní, kò lè jẹ latest, kó má ba wà ní ìgbẹyìn.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi, ó máa ń gba, ó máa ń gbà tó wàkàtí àbọ̀, wàkàtí kan àbọ̀. Ìsinmi oúnjẹ ọ̀sán mi ó máa ń gba tó wàkàtí kan àti àbọ̀. Ní ibi iṣẹ́ mi àti ní ilé tí n bá jẹ oúnjẹ ọ̀sán tán, ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba tó wàkàtí kan sí wàkàtí àbọ̀. Ìsinmi oúnjẹ ọ̀sán mi, torí pé ó, ó ṣe kókó láti sinmi dáadáa tí n bá jẹ oúnjẹ ọ̀sán tán. Mi kì í ko jẹ oúnjẹ ọ̀sán kín n tú dìde, máa lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀. Máa sinmi tó wàkàtí kan sí àbọ̀ kí oúnjẹ mi lè digest, kó lè settle. So ìsinmi wàkàtí, ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń to wàkàtí kan sí àbọ̀. Ẹ̀kan dè ní ìsinmi oúnjẹ ọ̀sán mi. Ẹ̀kan kò pé méjì, ẹ̀kan ni ìsinmi oúnjẹ ọ̀sán mi ní ojúmọ́.

Mo ma n lo ọwọ osan mi, ọwọ ọtun ni mo ma n lo, sorry ọwọ ọtun ni mo ma n lo ni ọ̀pọ̀ ìgbà, àmọ mo jẹ́ ènìyàn tó lè lo ọwọ ọtun àti ọwọ òsì, méjèèjì ni mo lè lo, àmọ́ ọ̀pọ̀ ẹgba mo máa n lo ọwọ ọtun mi, mo jẹ́ ènìyàn táwọn olóyìnbo máa n pè ní ambidextrous, ẹni tó lè lo ọwọ ọtun àti ọwọ òsì ẹ̀, àmọ́ ọ̀pọ̀ ìgbà mo ma n lo ọwọ ọtun mi, ṣùgbọ́n tí ó bá ti rẹ̀ mí àbí tó bá wù mí, mo lè lo ọwọ òsì mi náà, àmọ́ ọwọ ọtun mi ni mo ma n lo ní ọ̀pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máà ń lọ sí ilé ìjọsìn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó tọ̀ tí wọ́n bí. Ó dẹ́ tọ̀ ní ìlànà Ọlọ́run, ní ìlànà Olúwa, ní ìlànà Kristẹni. Àti kékeré ni wọ́n ti fi ọ̀nà Ọlọ́run hàn mí, wọ́n ti fi ọ̀nà Bíbélì hàn mí, wọ́n dẹ̀ ti fi ọ̀nà ìjọsìn hàn mí. So ní gbogbo ìgbà mo máa ń jọ́sìn ní ilé ìjọsìn, mo máa ń lọ sí ilé ìjọsìn déédéé gẹ́gẹ́ bí ọmọluabi. Jẹ́ nǹkan tí mo máa ń ṣe láti, láti fún ẹ̀mí mi ní ogún. So, fún idi eyi bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun náà ni ọjọ́ Ẹtì. Ọjọ́ Ẹtì mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ nítorí pé ó jẹ́ ọjọ́ tí ó máàkì ìparí ọ̀sẹ̀, tí ọjọ́ tó máa ń sọ fún eeyah pé a ti wọ ìparí ọ̀sẹ̀. Ọjọ́ tó signify ayẹyẹ àti patí ni. Ẹtì, ọjọ́ Ẹtì ó jẹ́ ọjọ́ tí eyah púpọ̀ máa ń ṣe òde, ó jẹ́ ọjọ́ teyán púpọ̀ tì nu won máa ń dùn, ó jẹ́ ọjọ́ tó teyán púpọ̀ máa ń gbọ orin, ó jẹ́ ọjọ́ tó yán púpọ̀ tí àwọn èèyàn máa ń lọ ilé wọn lọ́ sínmi. Ọjọ́ Ẹtì, òun ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù náà ni ẹ̀fọ́ tí wọ́n ń pè ní ẹ̀fọ́ ṣọkọ. Òun ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn rẹ̀, àaga ti won ba fi ṣe ẹ̀fọ́ rírò, ó máa ń dùn gan. Òun ni mo fẹ́ràn jù. Oríṣìíríṣìí ẹ̀fọ́ ló wà, àmọ́ ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn jù láti jẹ. Mo dẹ̀ mọ̀ ọ́ sé, mo dẹ̀ da mọ̀ ọ́n náà. Ìyá mi ló kọ̀ mí tí won n ṣe ń se, àwọn naa de lọ̀ kọ̀ mí. Ìgbà tí mo dẹ̀ jẹ gbẹ́yin ni bí i oṣe mẹ́ta sẹ́yìn. Òun ni mo jẹ gbẹ́yin. Nìyẹn ẹ̀fọ́ ṣọkọ, òun ni mo fẹ́ràn jù. Ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn de ni mo jẹ gbẹ́yin. Èyí tí mo si dẹ̀ ṣe fẹ́ràn ẹ́ ni wípé ó máa ń tètè jiná. Ó dẹ́, ó soft, ó rọ̀. Èyí tí mo dẹ̀ ṣe fẹ́ràn ẹ́ nìyẹn pẹ̀lú taste ẹ náà, ó dùn gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mo jẹ́ ènìyàn tó, tó máa ń tètè dé ibikíbi tí ó bá lọ. Mi kì í pẹ́ dé, mi dẹ̀ fẹ́ràn kí àwọn ènìyàn máa pẹ́ dé. Tí n bá ní ìpàdé, mo máa ń tètè lọ bẹ́ẹ̀ ní àkókò tí a dà. Mo máa ń dé ní àkókò, mo máa ń dé sí ibi iṣẹ́ ní àkókò, mo máa ń dé sí ilé ní àkókò, mo máa ń dé sí ìpàdé ní àkókò. Gbogbo ǹkan tí mo bá ń ṣe, mo máa ń ṣe ní àkókò. Mo dẹ̀ máa ń dé ní àkókò. Mi kì í ṣe ẹni tó máa ń pẹ́ dé àbí ẹni tí ó kì íyára. Mo máa ń dé ní àkókò. Ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ káwọn èyàn, tí ó jẹ́ káwọn èyàn kó respect mi, kó dẹ̀ ní fẹ́ mi.

Mo máa ń ṣe àyẹ̀wò íméelì mi ní gbogbo ìgbà, ní gbogbo ìgbà àmọ́ torí pé mo tan feature notification kalẹ̀. Mi kì í nílò láti máa lọ máa ṣí áápù mi láti máa wò kí n tó lè gba, kí n tó lè rí message àbí kí n tó lè gba ímeélì. Mo ti tan notification mi kalẹ̀ torí pé mo dẹ̀ tan kalẹ̀ tí íméelì kankan bá wọlé, mo máa ń gba alert, mo máa ń gba, wọ́n máa ń fún mi ní ami mo dẹ̀ máa ń rí i. Tí mo bá dẹ̀ ti rí i, màá lọ yẹ̀wò. Torí pé mo tan notification mi kalẹ̀, mi n kì í lọ yẹ íméelì mi wò torí pé mi ò nílò láti máa yẹ̀wò mo ní gbogbo ìgbà torí ẹ́ mo ṣe tan notification kalẹ̀ ó dẹ̀ máa ń ṣiṣẹ́ dáadáa fún mi.

Bẹ́ẹ̀ni, mo máà ń pa ohun ọ̀ṣọ́ sára. O je nnkan tí mọ fẹ́ràn. Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára ní ìgbà mí, àmọ́ mi ní ìfẹ́ sí kí ma pa ohun ọ̀ṣọ́ sára máa jáde lọ sí ìta gbangba torí pé ó lè, ó lè jẹ́ kí àwon olè máa fà síyan àgàgà àdúgbò tí mo wà, àwon olè pọ̀ ń bẹ. Ṣùgbọ́n mo nífẹ́ sí i, mo, mo máa ń pa ọ̀ṣọ́ sára. Mo dẹ̀ ní oríṣiríṣi ọ̀ṣọ́ nílé mi.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìpara sára. Ní gbogbo ìgbà mo máa ń fi ìpara sára, torí pé tí n ba fi ìpara sára, ara mi ó ma gbe. Nítorí ara mi kò ní dùn wò ó dé ma gbẹ gan. Àmọ́ tí n bá fi ìpara sára, ó ma ń jẹ́ kí ó dùn, kó dẹ́ẹ̀ dùn wò. Ìdí ti mo ṣe maa n fi ipara sára nìyẹn, mo máa n fi ipara sára lojoojumọ ti mo ba ti wẹ tan. Irú ìpara tí mo dẹ́ ń lo ìpara tó ní òróró nínú ni ìpara tí tó máa ma marà dán. Ìpara tó márà dán ni mo ń lo, torí mò nífẹ sí kára èèyàn dán, ara mi dẹ́ ń dán.

Irú orin tí mo fẹ́ràn gbọ́, tí mo fẹ́ràn láti má a gbọ́ náà ni orin fújì àti àpàlà. Àwọn orin méjì tí mo fẹ́ràn láti má a gbọ́ nìyẹn. Àti kékeré ni mo ti máa ń gbọ́ fújì àti àpàlà. Ó jẹ́ àwọn orin tí mo nífẹ̀ẹ́ sí gan tí mo máa ń gbádùn láti gbọ́. Gẹ́gẹ́ bí ọmọlúàbí, ọmọ Yorùbá tó tọ̀, mo nífẹ̀ẹ́ orin fújì àti orin àpàlà. Àwọn olórin fújì tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí, àwọn ni K1 the ultimate, Alabi Pasuma, Rúàwọ̀ Yẹ. Àwọn ni mo nífẹ̀ẹ́ sí tí mo máa ń gbọ́ dáadáa. Mo nífẹ̀ẹ́ wọn, àwọn ló jẹ́ kí n fẹ́ràn fújì. Mo dẹ̀ máa gbọ́ àpàlà náà. Àwọn orin tí mo máa ń gbọ́ nìyẹn, tí mo fẹ́ràn láti máa gbọ́ nìyẹn.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, ó pọ̀ tó, mo máa ń lo data tó gíìgì mẹ́ta ní ojúmọ́. Tí a bá wá ṣìró ẹ̀ pẹ gíìgì mẹ́ta lójúmọ́ fún ọjọ́ méje, èyí tó jẹ́ ọ̀sẹ̀ kan, ó jẹ́, ìyẹ́ jẹ́ twenty one gig, ìyẹ́ ogún kan lé lọ́kan ni gíìgì tí mo máa ń lò ní ọ̀sẹ̀. Lọ́sọ̀ọ̀sẹ̀, mo máa ń lò tó gíìgì twenty one gig, òun ni data tí mo máa ń lò, tó ṣe pọ̀ tó níyẹ̀ twenty one gig.

Ní ojúmọ́ kan lójojúmọ́ mo máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀mejì lójojúmọ́. Mo máa ń fọ eyín mi ní àárọ̀ kí n tó jẹun tí n bá ti jẹun. Mo dẹ̀ máa ń fọ ní alẹ́ kí n tó sùn tí bá ti jẹun. Ìgbà tí mo máa ń fọ eyín mi ni, mo máa ń fọ ní ẹ̀ẹ̀mejì lójumọ́, ìkan láàárọ̀ àti ìkan ní alẹ́ tí bá ti fẹ́ sùn. Tí ó dẹ̀ ṣe yẹ kí gbogbo ènìyàn máa fọ eyín wọn nìyẹn, mo gbàgbọ́ pé ó yẹ kí gbogbo ènìyàn tí ó jẹ́ pé ó neat tó ń tọ́jú ara rẹ̀, ó yẹ kó máa fọ eyín ẹ ní ẹ̀ẹ̀mejì ní ojúmọ́. Ẹ̀ẹ̀mejì yìí dẹ́ mọ̀ máa ń fọ eyín mi lójoójúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Àwọn fáìlì mi tó ṣe kókó, tó ṣe pàtàkì ni mo máa ń fi sí orí cloud. Mo máa ń tọ́jú wọn sórí cloud torí pé wọ́n, wọ́n máa ń wà safe ní orí cloud. Orí cloud ló jẹ́ ibi tí èèyàn lè tọ́jú àwọn fáìlì pàtàkì sí torí pé ọwọ́ kan kò lè dé bẹ̀. Ẹ̀mí nìkan tẹ̀ mọ́ lè lọ ṣí àbí fọwọ́ kan. Fún díẹ̀ yìí, mo máa ń tọ́jú àwọn fáìlì mi sórí cloud. Àwọn dọ́kúmẹ́ǹtì mi, àwọn fáìlì mi, àwọn àwòrán mi, mo máa ń tọ́jú gbogbo wọn sí orí cloud lórí fóònù mi.

Bẹ́ẹ̀ni, bí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àpapàn dodo, ọmọ Yorùbá tó ṣe pàtàkì àti ọmọlúàbí, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Awà Yorùbá, a máa ń jẹ ata dáadáa, a dè fẹ́ràn oúnjẹ tó ní ata. Mo jẹ́ ẹni tí a fàtà tọ́, tí o mọ̀ mí lára kín máa jẹ ata. Mo dẹ̀ nífẹ̀ẹ́ oúnjẹ tó ní ata, ó ṣàrà mí l'óre, ó dẹ̀ máa ń jẹ́ kí n lágbára síi, kó dẹ̀ ń jẹ́ kí òtútù mú mi. Awon anfani ata níyen. Mo de fẹ́ràn láti máa jẹ ata. Ọjọ́ tí mo dẹ̀ jẹ oúnjẹ tó ní ata gbẹ̀yìn, òun ni àná, mo jẹ oúnjẹ tó ní ata lánàá. Mo máa ń jẹ oúnjẹ tó ní ata lójoojúmọ́. Mo fẹ́ràn oúnjẹ tó ní ata.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù oun náà ni àkókò tàwà yìí. Àkókò December, oṣù Kejìlá òun ni àkókò ọdún tí mo fẹ́ràn jù. Ídí tí mo dé ṣe fẹ́ràn ẹ jù ni wípé òun ni oṣù tí óóo tí a máa n ṣe ọdún Kérésìmesì, ìyẹ ọdún alárinrin, ọdún tó lárinrin jù, ọdún tó lárinrin jù nínú ọdún. Ọdún tí a bí Jésù Kristi olúwa wa. Òun ni a má n ṣe ayẹyẹ ní ọdún, ní oṣù December. Torí ẹ ni o ṣe jẹ́ oṣù àti àkókò tí mo fẹ́ràn jù nínú ọdún. Ó jẹ́ oṣù tí a má n ṣe ọdún Kérésìmesì tí mo nífẹ̀ẹ́ sí, tí gbogbo èèyàn dẹ má a n, tí gbogbo èèyàn kárí ayé tí a má n jùmọ̀ ṣe. Ọdún tí mo, àkókò tí mo fẹ́ràn jù nínú ọdún ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù. Mo, mo fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù. Àgàgá tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, torí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti, láti, láti rí pé mo fọ́cus, ó máa ń ràn mí lọ́wọ́. Níbi tí máa ń jẹ gọ́ọ̀mù, mi ní ráyé láti sùn. Nǹkan tí mo bá ń ṣe, màá lè, màá lè dojúlé ǹkan tí mo bá ń ṣe. Torí ẹ mi ó ṣe máa ń jẹ gọ́ọ̀mù. Ìdí tí mo ṣe nífẹ̀ẹ́ sí láti máa jẹ gọ́ọ̀mù ni ó dẹ́tùn máa ń jẹ́ kí ẹnu mi, ó máa ń jẹ́ kí ẹnu mí rùn dáadáa. Hmm ó máa ń jẹ́ kí ẹnu mí rùn dáadáa. Hmm mo máa ń jẹ gọ́ọ̀mù. Mo fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù.

Rárá, tí n bá wà nínú ọkọ̀, mi kì n bínú. Tí n bá wà nínú ọkọ̀, mi kì ń bínú. Ẹ̀eyàn o bá ṣẹ mí àbí ṣe nǹkan tó dùn mí, mi n kí ń fẹ́ bínú torí pé kò da láti máa bínú nínú ọkọ̀. Ó lè fa ìjà, ó dẹ̀ lè fa ìjànbá ọkọ̀. Torí, torí idí èyí mi ò ń bínú nínú ọkọ̀. Nítorí pé kò sí nǹkan tó ṣe pàtàki àbí o ṣe koko ju ibi tí mo n lọ lọ àti àbọ̀ mi àti ipámọ́ mi. Mi ò kí ń bínú nínú ọkọ̀. Tí n bá wà nínú ọkọ̀, mi n kí ń bínú. Tí n bá fẹ́ bínú, màá rí dájú pé mo bọ́lẹ̀ náà kí n tó bínú.

Ti mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, mo ní olóríṣìírṣìí ọ̀nà tí mo ṣe máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Bí i mo máa ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú owó, mo máa ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú oúnjẹ. Àwọn ènìyàn tí ó wà ní àyíká mi, àwọ̀n ẹlẹgbẹ́ mi, àwọ̀n ọ̀rẹ́ mi, bí àwọ̀n ẹlẹgbẹ́ mi, àwọ̀n ọ̀rẹ́ mi, àwọ̀n aládùúgbò mi. Mo máa ran wọ́n lọ́wọ́ tí wọ́n bá nílò ìrànlọ́wọ́. Nítorí pé ẹni tí ó bá nílò ìrànlọ́wọ́, òun náà ni ẹni kejì mi. Mo de máa rí i dájú pé ẹni tí mo bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún, tí n bá dé rì, mo máa rí pé mo ṣe ìrànlọ́wọ́ fún un. Tó bá jẹ́ owó ni màá fún un, tó bá jẹ́ oúnjẹ ni, tó bá jẹ́ ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ àlàáfíà màá sọ fún un. Tó bá dẹ̀ jẹ́ kí n bá wá nǹkan náà, màá ṣe é fún un. Ti mo ṣe máa n— àwọn ọ̀nà tí mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo, mo fẹ́ràn oúnjẹ ní òpópónà àmọ́ mo máa ń rí i dájú pé mi jẹ púpọ̀. Ooo, mo fẹ́ràn ràn tò ri pè ò dù, ó dẹ̀ mú ojú, àmọ́ mi kì í jẹ púpọ̀ torí pé mo mọ̀ pé kò, kò bá, kò sára lóore púpọ̀ torí pé òpópónà ló wà, ojú òpópónà ló wà. Oríṣìíríṣìí atẹ́gùn àti oríṣìíríṣìí ìdọ́tì ló ti le wọnú ẹ̀ torí ẹni mo sì máa ń rí i dájú wípé mo, mo, mo dínkù, mo dín jíjẹ kù àmọ́ mo fẹ́ràn e ti ebi ba dé ń pa mí, tí ń bá dé ní ìhín, tí ń bá ní ibi ibo mi tí mò le ti jẹun, tí ń bá dé lè jẹun lè, mo máa jẹun ní òpópónà. Mo fẹ́ràn láti máa jẹun ní òpópónà ní ìgbà mí.

Rara, èmi kò kín fi túnrarí, mi kì n fi túnrarí. Túrarí etí àwọn olóyìnbo máa ń pè ní, eh, ti won máa ń pè ní Frankenstein àbí eyii ti won tún ń pè ní incense, mi kì n fi. Ní ibi tí mo ti wà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àwọn tó máa ń fi, àwọn èèyàn ọ̀tọ̀ ló máa ń lò ti won máa ń fi, kòun ṣe gbogbo èèyàn ló máa ń fi. Àwọn ti won pè ní sẹ́lẹ̀, àwọn ẹlẹ́sìn sẹ́lẹ̀ ni wọn máa ń sáabà fi. Mi o n, èmi o kín, mi kì n fi túnrarí, mi ò dẹ́ n lo túrarí. Eh, ọmọ Kristẹni ni mí, mi, ní ẹṣin mi, a kì n lo túrarí.

Ní báyìí, èmi ò níí àwọ ẹ̀rọ ọlọgbọ́n nílé mi, èyí tí àwọn olóyìnbo ń pè ní smart devices. Èmi ò ní àwọ ẹ̀rọ ọlọgbọ́n nílé mi báyìí, àmọ́ máa nífẹ̀ẹ́ sí láti ní àwọ ẹ̀rọ ọlọgbọ́n. Àgàgà àwọn ẹ̀rọ ọlọgbọ́n bí ẹ̀rọ ọlọgbọ́n ìgbálẹ̀, ẹ̀rọ ọlọgbọ́n tó máa ń fọ abọ́ àti ẹ̀rọ ọlọgbọ́n ìfọṣọ. Àwọ ẹ̀rọ ọlọgbọ́n tí mo máa nífẹ̀ẹ́ sí láti ní nìyẹn, àmọ́ ní báyìí èmi kò ní, èmi ò ní ẹ̀rọ ọlọgbọ́n kankan àfi ẹ̀rọ ọlọgbọ́n TV mi, ìyẹn nìkan ni mo ní.